Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn bi? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji ènìyàn, àmọ́ ohun àṣìṣe tí ẹni náà se kò ṣe gbágbe láti fi mọ̀ mọ ìwà wò ní ọjọ́ iwájú.